Bẹ́ẹ̀ ni, mo máa ń mú irun mi sọ́kọ̀. Irun tí ò ṣe sáré jù ni ṣe kiri mi lẹ́yìn jù, bọ̀kì wọn tó dá ṣáká. Àwọn irun náà ni mo máa ń mú. Mi ò kí ń ní ìpènìjà ara ní wọn rà, ọ̀nà ríwọ́ kò da, ṣùgbọ́n mi ò ń fi ìlẹ̀ ẹ́ nítorí irun mi dá. Máa, máa.